Lérò rẹ kínni ìyàtò ìgbé ayé abúlé àti ìlú ńlá? Ọ̀pọ̀lọpọ̀ ìyàtò ló wà láàárín ìgbé ayé ìlú ńlá àti abúlé. Ni abúlé bai gẹ́gẹ́ bi àpẹẹrẹ, ènìyàn o ni fi be náà owo nítorí o le lo si oko ko lo wa ounbe ti e fe fi se oúnjẹ. Bọ̀ ní ìlú ńlá, ẹ́very- ìgbà gbogbo ni ènìyàn máa ń ra óúnjẹ tí kò sí àǹfààní láti dáko. Ọ̀nà kejì ni pé àǹfààní wà ní ìlú ńlá ju abúlé lọ oríṣiríṣi àǹfààní.

Sọ fún wa nípa fífi owó ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń fi owó ránṣẹ́ síle fún àwọn òbí mi. Iṣe yi de je ìṣe tí mo kọ́ láti ara àwọn ènìyàn nítorí ó jẹ́ ìṣe tó dára. Nígbà tí àwọn òbí bá ná owó lérí ọmọ, tọmọ bá ti ń ṣiṣẹ́ tó ti ń pa owó wálé, ó yẹ kó ń fi owó ránṣẹ́ sílè. Ó jẹ́ ọ̀nà kan tí ènìyàn máa fi ń bọ̀wọ̀ fún àwọn òbí rẹ̀. O de tun je ibunkun ọ̀nà a ti gba ibunkun lodo òbí.

Báwo ni o ṣe ń bá ìbátan tí o jìnnà sọ̀rọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a ń gbà, mo ń gbà bá àwọn ìbátan mi tó jìnnà sí mi sọ̀rọ̀. Ìgbà mí mo lẹ́ lo ẹ̀rọ ayélujára, mo de le lórí áàpù tí wọ́n ti ń méséjì ènìyàn, WhatsApp, ìgbà mí ò máa lo Facebook. Ìgbà mí mo dẹ̀ tún le fi ẹ̀rọ ayélujára mi pẹ̀ wọ́n lórí ìlà kí n bá wọn sọ̀rọ̀ kíń kí wọn.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni mo máa n pẹ àwọn oníbárà tuntun. Nítorí fún ẹni tó bá ṣe òrò, ó nílò àwọn oníbàárà tó pọ̀. Ojojúmọ́ l'eniyan dẹ̀ ń gbàdúrà kí ó máa rí àwọn oníbàárà tuntun kí ọjà máa. So, fún ìdí èyí tí mo máa ń pe àwọn oníbàárà túntùn pẹ̀lú ìnu dídún.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà tí ènìyàn lè kó nígbàkúùgbà tó bá wà nínú ìṣòro tàbí tó bá wà níbí àwọn tó bá wà ní ibi kan tí kò da tí ó lè ṣe ẹni ní ìjàmbá tàbí ṣe ẹni léwu. Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà tí ènìyàn lè ri ní orí íńtánẹ́ẹ̀tì àbí kó lọ sí website àwọn bí i àwọn ọlọ́pàá, sójà, ìbẹ̀yen ni o ti máa rí àwọn nọ́mbà.

So fún wa nípa ìgbà ti emi re baale. Mo rántí nígbà tí mo n ṣe àìsàn kékeré kan nígbàyen lẹ̀, nì nkan bí ọdún mẹ́ta sẹ́yìn àbí méje sẹ́yìn. Àìsàn yìí kò fi mí lọ́kàn balẹ̀ rara nítorí ó jẹ́ nǹkan tí mo ti lo àwọn oògùn tó pọ̀ tí kò lọ. Ṣùgbọ́n mo dupe lowo ọlọ́run, pe, gbogbo nǹkan ti di afiseyin bayi. Ọkàn mi ti bàlẹ́, gbogbo ẹ̀ ti parí.